Béèni mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ilé mi. Mo sì máa ń rú, mo sì máa ń lò àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí. Wọ́n á ṣe kókó sí iṣẹ́ tí mò ń ṣe torí iṣẹ́ orí afẹ́fẹ́ ni mò ń ṣe. Torí ẹ̀, mo gbọdọ̀ ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí dáadáa. Torí TV mi yẹn, tẹlifíṣàn mi ẹ̀rọ ọlọ́gbọ́n ni. Àwọn speaker tí mò ń lò ẹ̀rọ ọlọ́gbọ́n ni. Àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wà nínú ilé mi. Tó jẹ́ pé mi ò ní láti lọ tẹ níbi kíni. Mo lè, mo lè máa darí gbogbo wọn láti orí fóònù mi tí mi ò ní láti lọ, má-- láti dìde lọ ṣe àwọn ǹkan mi tí wọ́n fi ṣe. Orí orí áàpù tó wà ní orí fóònù mi, wọn ni mo ti máa ń darí gbogbo wọn. So ẹ̀rọ ọlọ́gbọ́n ni gbogbo ǹkan tó wà nínú ilé mi pátápátá. Ẹ̀rọ ọlọ́gbọ́n ni torí mo nífẹ̀ẹ́ sí púpọ̀. Mo nífẹ̀ẹ́ sí kí ma lo àwọn ǹkan tó ní ọgbọ́n púpọ̀, mo nífẹ̀ẹ́ sí.

À, ìṣòro tí mo bá kojú ní ibi iṣẹ́, èmi náà ni mo máa ń yanjú nǹkan mi fúnra mi. Mi ò kí ń fi lọ ẹni kankan torí pé iṣẹ́ mi ni, iṣẹ́ mi náà ni torí mo sì ti pẹ́ níbi iṣẹ́ yìí dáadáa. Mo máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo ti rí, àwọn ìrírí tí mo ti rí níbi iṣẹ́, òun ni màá fi yanjú ìṣòro tí mo bá pàdé. Nígbà díẹ̀ yí pé mo pa yè, mo lè wá fi lọ ẹ̀yàn kan pé à bí mo ṣe ṣeré o. Ẹ̀hen níyẹn ni mo lè fi, ìgbà yẹn ni mo lè fi lọ ẹ̀yàn. Ṣùgbọ́n kí n tó kọjú ìṣòro náà, mi ò ní tìí fi lọ yàn, mi ò ní fi lọ yàn pé à ìṣòro báyìí ni mo ní. Odidi ìgbà tí mo bá yanjú rẹ̀ tí màá rí pé à ń jẹ́ ẹ fi lọ ẹnìkan bí ṣe mo rí ìṣòro yìí yanjú o, òun ni mo fi wá máa yanjú rẹ báyìí.

Ah, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín, torí ẹ, mo máa ń wo àwọn, eh, ètò tó yẹ pé wọ́n máa ń pa àwọn àlọ́ apanilẹ́rìn-ín ní orí tẹlifísàn mi, mo sì máa ń wò ó ní orí fóònù mi náà. Eh, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ igbà ni mo máa ń wò ó ní orí fóònù mi ju orí tẹlifísàn mi lọ, torí pé, eh, fóònù mi, fóònù dùn wò ǹkan ju tẹlifísàn lọ torí kò sí ibi tí ẹ̀yin ò tí lè wò ǹkan lórí fóònù, kò sí ibi tí ẹ̀yin ò tí lè wò o torí TV kò ṣe gbé káàkiri, èyí ojú kan náà ni TV máa ń wá, ṣùgbọ́n fóònù, òun ṣe é gbé káàkiri, òun ṣe é gbé e lọ ẹ-- gbogbo ibi tí ẹ̀yin bá ti fẹ́ wá, torí ẹ, ìbẹ ni mo ti máa ń wò, ah, àlọ́ apanilẹ́rìn-ín mi jù torí ọ̀pọ̀lọpọ̀ igbà tí mo bá wà, tí mo, tí mo bá níṣẹ́, ah, àlọ́ apanilẹ́rìn-ín yìí ni mo máa ń wò tí màá fi máa múnúra mi dùn.

À, mo máa ń dáàbò bò rẹ̀ pẹ̀lú, ọ, nǹkan tí mo bá rí ní orí íńtánẹ́ẹ̀tì náà ni. Àwọn, ọ, ẹ̀rọ ọlọ́gbọ́n kan tó wà ní orí íńtánẹ́ẹ̀tì náà ni mo máa ń lò. Mo máa fi wí ń dáàbò bò àwọn ǹkan tí mo bá ń ṣe. Ehn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ero ọlọ́gbọ́n ti wà níṣẹ́ tó yẹ pé wọ́n máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún eyan. Wọ́n dẹ̀ máa ń wúlo fún wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀ ré. Òfẹ́ ni gbogbo wọn bá dé. Kò sí pé wà á san owó kankan tí wà tó, tí wà fi máa lò wọ́n. Torí ẹ, mo máa ń lo àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tó rí ní orí íńtánẹ́ẹ̀tì, òun ni mo máa ń lò tí màá fi ṣe, a, ìdáàbò bò àwọn, àwọn ìkòkò rẹ̀, àwọn ìkòkò mi, ìkókó mi. Torí ẹ, ọ, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe niyen.